Bẹ́ẹ̀ni, mò máa ń lo àfojúsùn títà mi ní ọ̀pọ̀ ìgbà gan an, tí ó ṣe pé mò máa ń fi àsìkò náà ṣeré. Irú àfojúsùn báyìí ìgbà mìíràn o máa jẹ́ kí mà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ kí ọjọ́ yẹn tó dé. Àfojúsùn yìí ó sì ti ràn mí lọ́wọ́ gídigán dé bí pé ìgbà mìíràn ọkọ̀ mi ò ní ṣé ajẹ́ ní mi ni. Bori gbogbo ǹkan báyìí tó ṣẹlẹ̀ ni mò ti sọ, torí pé mo ti rí àfojúsùn títà mi ni mò fi mọ̀

Ìbóná jẹ́jẹ́ irú ẹyọ kan náà ló wà nínú yàrá mi torí yàrá mi ṣe ibi tó máa ń tutù ní ọ̀pọ̀ ìgbà. Pápa jùlọ èmi fẹ́ràn ibi tó máa ń tutù gan ni. Torí náà èmi sábà lo ò. Ṣùgbọ́n àwọn ọkọ mi ló máa ń lò àti àwọn ọmọ mi torí èmi jẹ́ ẹnì kan tó fẹ́ràn kí yàrá ó tutù. Èmi ò fẹ́ kí yàrá mi kó ní kó gbóna rara.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ nígbà mìíràn, pàápàá jùlọ tí n bá ń bá eléèdúà sọ̀rọ̀. Nínú ẹ̀mí, mo máa ń kọrin kẹ́lẹ́. Tàbí tí ó bá jẹ́ ọjọ́ tí mo dá wà tí ò sí ẹnì kankan lọ́dọ̀ mi, mo máa kọ orin kẹ́lẹ̀ tó máa ń mú mi ro àròjinlẹ̀. Pàápàá jùlọ ibi tí mo ti ń bọ̀, ibi tí mo dé àti pé ibi tí mo lo.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn òkè ní ìgbà mìíràn torí kì í ṣe ọ̀pọ̀ ìgbà. Pápá jùlọ ìgbà tí mo bá fẹ́ na ara mi tàbí tí mo bá fẹ́ rí ọ̀rẹ́ mi, màá rìn ìrìn òkè àti wípé ìrìn òkè nígbà mìíràn o máa n jẹ́ kí ara ro ni àti ẹsẹ̀ kó máa ro eniyan.

Bẹ́ẹ̀ni, mo máa ń faa oríṣiríṣi nǹkan, pàápàá jùlọ tí mo bá lọ ra nǹkan ní ọjà, ó di dandan kí n fa, tàbí tí mo bá wà ní inú ilé tí mò ń ṣiṣẹ́. Yálà tí mo bá ń pọn omi nínú odò ó di dandan kí n fa pẹ́lì tí mo fi pọn omi.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàṣepọ̀ mi òpin sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni wípé ní kété tí èmi àti ẹ̀ bá ti jẹ́ alábàṣepọ̀, èmi fẹ́ kí ìjà kó da èmi tàbí alábàṣepọ̀ mi àti elómíran ní ìjàpọ̀. Ọ̀nà kejì ni wípé mo máa ń fẹ́ kí alábàṣepọ̀ mi kó wà ní ipò tó dára. Mi ò fẹ́ kí alábàṣepọ̀ mi kí ìyà máa jẹ́.

Rárá o, mi ò fẹ́ràn lílọ sí ìtìkú, pàápàá jùlọ ẹ̀rù ma ń bà mí nígbà mìíràn àti pé bí àwọn èèyàn ṣe máa n wà ní ojú ọ̀nà àti níbi ibẹ̀, o máa jẹ́ nǹkan tó máa jẹ́ fún mi ní ìpèníjà ní ọ̀pọ̀ ọgbà ní ìgbà mìíràn tí iru'kan báyìí bá ṣẹlẹ̀.

Ibi tí mo fẹ́ràn jù lọ kú sí ọ̀nà méjì. Ibi àkọ́kọ́ ni ibi iṣẹ́ mi, torí mo fẹ́ràn iṣẹ́ gan. Ibi tó bá ti mú owó wọlé, ẹ ri mi níbi ibẹ̀, èmi ẹ fi iṣẹ́ mi, mi ò fi já afárá rárá, torí wípé iṣẹ́ ni ògùn iṣẹ́. Ibi kejì ni ilé ìdárayá. Mo fẹ́ràn ilé ìdárayá gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń pa lówé, pé ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó ní àsìkò ìbádùn. Ibi méjì tí mo fẹ́ràn jù lọ ni.